Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀já àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ó jẹ́ ohun tó jẹ́ wípé mi ò kí ń gbàgbé. Níkẹ́tẹ́ tí bá ti wọnú ọkọ̀ tí mo jókòó ni màá ń di ọ̀já àbò nítorí ó ṣekókó. Ìdí ni wípé àìmọ̀ tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀, eléyìí máa ń di ni mú tí ó sì ni jẹ́ kí ènìyàn forí gbá àbí kí ènìyàn fò jáde kúrò nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Kódà mo fẹ́ràn láti máa pa owó pamọ́ ní gbogbo ìgbà. Ìdí ni wípé ìgbà mìíràn tí owó bá pọ̀ lọ́wọ́ mi, àwọn owó tí mo pamọ́ yìí ni mo máa ń yọ nínú rẹ̀ láti lò fún nǹkan pàjáwìrì. Nítorí àwọn Yorùbá sọ wípé à kì ń fi gbogbo ọwọ́, à kì ń fi jẹun. Nítorí ọjọ́ tí ìṣòro bá dé, a lè rí ǹkan mú jáde.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifísàn nítorí ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí àti wípé onírúurú ètò tí ń mú ni nínú dùn, tí ń jẹ́ kí èyàn máa ronú nípa ǹkan ni dáradára. À la wọn ètò yìí ni mo fẹ́ràn láti máa wo. Ọ̀pọ̀ igba mìíràn mo máa ń wo àwọn ètò lórí bí a ti ń ṣe ohun kan tàbí èkejì bá ti ń kọ́ni láti ṣe ohun kan tàbí èkejì lórí tẹlifísàn.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá sín, mo máa ń gbìyànjú láti fi ọwọ́ bo imú mi. Ọ̀pọ̀ ìgbà tí n bá ni aṣọ ìnàjú lọ́wọ́ ní ìgbàkúgbà tí bá fẹ́ jáde, mo máa ń fẹ́ràn láti mú aṣọ ìnàjú dání. Nítorí náà, ìgbà tí n bá sín àbi ọ̀ ń ṣé mi bíi kí n sín, màá mú aṣọ ìnujú mi, màá fi bo imú mi. Nítorí kí ohun tó ń jáde láti imú mi àti ẹnu mi kó má bá bọ́ sí ara ènìyàn tàbí ara tábìlì.

Kò sí èyí tí mò ń fẹ́ràn nínú coffee tàbí tea. Ohun tí mò ń gbìyànjú láti sọ ni wípé ẹnu mi kọ ìkan. Bó jẹ́ tea ni, mo nífẹ̀ẹ́ rẹ̀, bó sì jẹ́ coffee, mo nífẹ̀ẹ́ rẹ̀. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ sùn, bóyá mò ń ṣe ìṣọ́ òru lórí iṣẹ́ tàbí ohun kan tàbí kejì ni mo máa fẹ́ràn láti mú coffee nítorí pé ó máa jẹ́ kó jú mi dáṣaká, kò sì ní jẹ́ pé òun wà lójú mi. Ní ọ̀pọ̀ ìgbà tí òtútù bá mú láàárọ̀ ni mo máa ń pò tea.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ kódà mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ nípa lílo gègé ìkọ̀wé. Ni ìgbà mìíràn mo máa ń lo ẹ̀rọ alágbèéká mi, àmọ́ mo nífẹ̀ẹ́ kí ma fi ọwọ́ kọ ìwé ní ọ̀pọ̀ ìgbà nítorí pé ó yára láti kọ lọ́pọ̀lọpọ̀. Tóbá jẹ́ wípé oun tí mo fẹ́ kọ ó pò, mo máa fẹ́ràn láti lo ọwọ́ láti kọ́, àmọ́ tó bá jẹ́ oun kékeré, oun ni mo fẹ́ kọ tí kò pọ̀, mo máa ń lo ẹ̀rọ alágbèéká mi.

Bẹ́ẹ̀ni, mo má ń ṣe ìdárayá ní ọ̀pọ̀ ìgbà. Ni bí ẹmẹta ní ọ̀sẹ̀ ni mo má ń ṣe eré ìdárayá. Eléyìí ni láti jẹ́ kí ara mi le kóko dáadáa. Ó sì máa jẹ́ kí àwọn ọ̀rá èyí tí ó pọ̀jù ní ara kí wọ́n kúrò. Ó sì má ń jẹ́ kí okun àti agbára dé bá àgọ́ ara wa. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti má a ṣe eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí mo jẹ́ ẹnìkan tó lójú àánú lọ́pọ̀lọpọ̀. Nígbà mìíràn nípa ọ̀rọ̀ owó, mo máa ń ran ènìyàn lọ́wọ́ tí bá mọ̀ pé ènìyàn nílò owó ni ọ̀pọ̀lọpọ̀. Tí ń bá dẹ̀ sí ni lọ́wọ́, màá ran oní tọ̀ún lọ, àmọ́ tó bá jẹ́ pé mi ò ní, màá jẹ́ kí ẹ ní tọ̀ún mọ̀. Àmọ́ kì í ṣe ìrànlọ́wọ́ owó nìkan ni mo máa ń ṣe fún àwọn ènìyàn. Tí ènìyàn bá bẹ̀ mí níṣẹ́ láti bá òun ra nǹkan bọ̀ bóyá nígbà tí mo bá ń lọ sí ọjà àbí mo ń lọ sí ibì kan, ó rán mi sí ẹnìkan láti gba ohun kan bọ̀, mo máa ń rán àwọn ènìyàn lọ́wọ́ nípa iyì náà.

Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ sùn ní dédé ago mẹ́jọ àṣálẹ́. Ìdí ni wípé mo máa ń fẹ́ràn láti tètè sùn. Nítorí wọ́n Yorùbá ní atètè sùn ni atètè jí. Ìdí ní èyí tí mo fi ń fẹ́ràn láti lọ máa ń sùn ní dédé ago mẹ́jọ. Àmọ́ ní ẹ̀kan kan ní ìgbà mìíràn nígbà tí iṣẹ́ bá dá mi dúró àbí mo ní láti bá àwọn ẹbí mi ṣeré, mo máa ń pẹ́ lọ sùn. Àmọ́ ó wá pẹ́ mi títí ni mo máa lọ sùn ní dédé ago mẹ́wàá àṣálẹ́.

Ní ìgbà míràn tí àwọn ẹ̀rọ ayárabíàṣá bá fún mi ní ìṣòro, ni èyí ti ó ma ń le fún mi láti bá àwọn orẹ̀ sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ìbánidọ́rẹ̀. Ó ma ń jẹ́ ohun tí ó ma ń dùn mí ní ọ̀pọ̀lọpọ̀ àmọ́ mo ma ń gbìyànjú láti wá ìyànjú sí ọ̀rọ̀ náà. Ìgbà míràn má pa fóònù mi, má a túntàn. Ìgbà míràn ma kórè ní agbègbè ibi tí mo wà lákòókò yẹn àbí kẹ́kẹ́ rìnka. Ìgbà míràn ma na ẹ̀rọ alágbèéká mi ma na sókè láti lè rí bóyá ẹ̀rọ ayárabíàṣá mi yó ṣiṣẹ́ dáadáa.

Àn bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọn. Kódá àti kékeré mi ni mo ti mọ bí a ti ń fọn. Mo má fi ń ṣeré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo wà léwè. Títí dí ìsìnyí náà, mo mọ bí a ti ń fọn. Bótílẹ̀ jẹ́ wipé kì í ṣe ohun tí mo ń ṣe ní orekòrè abí nígbàkúgbà. Mo fẹ́ le sọ wipé ìgbà tí mo ti fọn kányìn, a ti máa lọ boya bí ọdún mẹ́rin sí ọdún márùn-ún abí mẹ́fà.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa kódà mo mọ̀ bí a ti ń wẹ ènìyàn àbí ọmọdé dáradára. Tí n bá fẹ́ wẹ̀, màá bẹ̀rẹ̀ láti orí, màá wẹ gbogbo ibi kọ́lọ́fín ní ara mi títí dé èékánná ẹsẹ̀. Ẹ̀ẹ̀mejì ni mo máa ń wẹ̀, ìyẹn ni ẹ̀ẹ̀kan ṣoṣọ. Màá wẹ̀ lẹ́ẹ̀mejì, àárọ̀ àti alẹ́. Bẹ́ẹ̀ ni mọ́ ṣe máa ń wẹ̀ tí n bá fẹ́ jáde ní òwúrọ̀ àti tí n bá wọlé dé lásalẹ́.

Mo máa ń gé èékánná mi lóòrèkóòrè. Kódà bí ọjọ́ mẹ́ta ó wá pẹ̀ mí títí ní ọ̀sẹ̀ kan, òun ni má fi ń gé èékánná mi. Nítorí ó ṣe kókó, ó ṣe pàtàkì láti gé èékánná. Nítorí tí a bá gé èékánná, tí èékánná bá gùn, àwọn ìdọ̀tí oríṣìíríṣìí wọn le kó sí abẹ́ èékánná i. Kódà nígbà tí a bá fẹ́ jẹun tí a bá fọwọ́, tí èékánná wa bá gùn, ó ṣeé ṣe kí ìdọ̀tí wà lábẹ́ èékánná wa tí yóò le bọ́ sínú oúnjẹ. Idí ni yí tí èmi ṣe fẹ́ràn láti máa re èékánná mi ní oòrèkóòrè.

Mo jẹ́ ènìyàn kan tí ó mọ bí ó ṣe ń kojú ìṣòro, nítorí pé mi ò jẹ́ kí ìṣòro kankan kó jẹ́ kí n bojú mi àbí kí n sáwọlé kí n má lè sọ̀rọ̀ bóyá láàárín ẹlẹgbẹ́ àbí láàrin àwọn ọ̀rẹ́. Ni ìgbà kúgbà tí n bá ní ìṣòro tàbí ìpèníjà, mo máa ń gbìyànjú láti tán ìṣòro yìí fún ara mi. Àmọ́ tó bá jẹ́ ìṣòro tó pọ̀ tó jẹ́ wípé kò ṣe nkan tí mo lè dé dáa yanjú, mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi tímọ́ tímọ́, mo máa ń bá wọn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́, bó ti lè jẹ́ wípé nígbà èwe mi, mi ò mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo gbìyànjú láti kọ́ nígbà náà àmọ́ mi ò mọ gun. Àmọ́ bí mo ṣe máa ń dàgbà ni mo máa ń rí àwọn ẹgbẹ́ mi tí wọ́n ń gun kẹ̀kẹ́, ó sì máa ń jẹ́ ẹ̀dùn kan fún mi nítorí pé mi ò mọ gun. Ídí nìyí tí mo fi mu bí iṣẹ́ tí mo sì lọ kọ́, mo sì kọ́ dáadáa, mo sì mọ́ n gùn. Ní báyìí, mo lè gun kẹ̀kẹ́

Mbẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù, àmọ́ ó ní ṣe pẹ̀lú ẹni tó jẹ ẹ kù. Tó bá jẹ́ bí ìyàwó afẹ́sọ́nà mi, àbí ọmọ mi, àbí màmá mi, àbí bàbá mi ni wọ́n jẹ oúnjẹ kù, mo lè jẹ ẹ. Àmọ́ tó bá jẹ́ èrò ita àbí ọ̀rẹ́ tí a súnmọ́ ra wa dáadáa tó bá jẹ oúnjẹ kù, mi ò ní jẹ ẹ. Nítorí mo fẹ́ràn kí n dá jẹ oúnjẹ tọdọ mi. Àmọ́ tó bá jẹ́ ẹbí tó súnmọ́ mi bí i ṣàn òn, mo lè jẹ oúnjẹ tó bá jẹ ẹ kù.

Èdè tí ó wù mí láti kọ́ ní bayii bayii àti wípé ó ti wà lọ́kàn mi tipẹ́tipẹ́ wípé kí n kọ́ èdè náà, òhun ni èdè Spanish àti èdè French. Àwọn èdè méjì i òhun wù mí lọ́kàn gidi gan láti kọ́ wọn, bó ti lè jẹ́ wípé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, wọ́n kọ́ mi ní èdè French díẹ̀ àmọ́ ó jẹ́ ohun tí mo ti gbàgbé àmọ́ mo sì gbọ́ tatata nigba nípa sísọ báwo ni kí lórúkọ ẹ, àmọ́ ó máa wù mí láti mọ̀ ju bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa kọrin ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn orin kíkọ gan an, ó ti dé bí wí pé tí n bá dá wà mo máa ń kọ orin àbí tí n bá wà ní ilé ìwẹ̀ tí mo lọ wẹ̀, mo máa nkọ orin. Ìgbà mìíràn tí bá ń dáná, mo máa ń kọ orin. Orin kíkọ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, bó tilẹ̀ jẹ́ wí pé mi ò ló ohun tó dùn tó láti kọ orin. Àmọ́ nígbàtí n bá dá wà àbí tí mo bá ń ṣe nǹkan, mo máa nífẹ̀ẹ́ kí n máa kọ orin.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ó lọ dáadáa, bó ti lè jẹ́ pé ó ní wàhálà nínú púpọ̀. Ìdí ni wípé ibi iṣẹ́ tí mo wà, àwọn ní àwọn nkan tí à ń bójútó. Àwọn ǹkan wọ̀nyí, a ti kà wọ́n ní oye oye lẹ́yọyọ, ó sì ti wà lórí ẹ̀rọ kọ̀ǹpútà. A máa ma ká a ní kọkán, a sì máa wo bóyá ó dọ́gba pẹ̀lú oye tó wà lórí kọ̀ǹpútà. Iṣẹ́ náà ní wàhálà nínú, àmọ́ a kójú ìṣòro kankan nígbà tí wọ́n ń ṣe ìgbéyàwó iṣẹ́.

Mo máa ń gba ọwọ́ ní ọwọ́ àwọn ènìyàn nígbà tí àwọn ènìyàn bá fẹ́ kẹ́ mi tí wọ́n bá na ọwọ́ sí mi. Èmi náà máa naa ọwọ́ wá láti gba ọwọ́ lọ́wọ́ wọn. Ẹni tó bá jẹ́ ẹni tí óò jù mí lọ dáadáa tó tó bí mi lọ́mọ̀ máa tẹrí mi bá láti gba ọwọ́ lọ́wọ́ wọn. Tọ́ bá sì jẹ́ ẹni ti ó jẹ́ pé èmi àti ẹ̀ sà wa wù, ẹlẹgbẹ́ ni wá, màá gba ọwọ́ láì tẹrí ba.

Rárá o, mi ò kí ń mu ògùn lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà tí ara mi kò bá yá, bóyá mo ní orí fífọ́ àbí ara ríro, àbí mo fẹsẹ̀ ṣiṣẹ́, àbí ara mi ò yá, òhun ni mo máa ń lòògùn. Àmọ́ eléyìí ò kí ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Èdè niyìí tí mo fi ń lòògùn lójoojúmọ́. A ti ẹ ti sọ fún wa wípé ká kan máa ma lòògùn sá. Tí ara bá ń ro wa, ó ṣe é ṣe kó jẹ́ wípé a nílò láti sinmi ni kì ń ṣe dandan ká lòògùn.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà nítorí mo mọ pé ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ni. Nítorí láìsí ààbò ìjàmbá le wọlé láti ibikíbi láti orí íńtánẹ́ẹ̀tì oríṣìíríṣìí fáírọ̀sì ló kún bẹ. Ìdí nìyí tí mo ṣe ní ètò ààbò kọ̀ǹpútà láti dáàbò bo kọ̀ǹpútà mi àti láti dáàbò bo gbogbo àwọn fáìlì mi àti gbogbo àwon ohun tó ṣe pàtàkì fún mi tó wà lórí ẹ̀rọ kọ̀ǹpútà mi.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ nígbà tí ènìyàn bá ní jàmbá kékeré àbí jàmbá ọkọ̀ àbí ènìyàn ní apá ìpanilára kékeré. Mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ nítorí mo mọ̀ pé òun tó ṣe kókó tó ṣe pàtàkì ni. Ẹ̀níyàn tí yóò sì mọ nípa rẹ̀ ó gbọdọ̀ bọ́ sídi rẹ̀ nítorí òun tó léwu ni. A ti rí i pé a ti kọ́ wa ní èyí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, mo sì mọ̀ ọ́n dáadáa dá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kódà nígbà tí mo bá fẹ́ bá ẹbí tàbí ará sọ̀rọ̀ ní ìgbà mìíràn, ìpè fídíò yìí ni mo máa ń lò. Agaga ìgbà tí mo bá fẹ́ bá olólùfẹ́ mi sọ̀rọ̀, mo máa ń fẹ́ràn kí n lo ìpè fídíò. Nítorí ó máa ń jẹ́ kí n rí olólùfẹ́ mi, kí n rí ojú rẹ̀ bó ti rí àti ibi tí ó wà àti ohun tó ń ṣe. Lákokò yẹn ò jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀.

Àwọn ohun tó tún wà nínú àpò owó mi yàtọ̀ sí owó, òhun ni káàdì ìdánimọ̀ mi àti káàdì èyí tí a fi ń gba owó lẹ́nu ATM. Àwọn ohun tó wà níbẹ̀ nìyẹn. Ìgbà mìíràn mo máa ń fi pásípọ̀tì méjì tàbí ẹyẹkan sínú rẹ̀ nítorí aài mọ̀ mo lè lọ sí ibi kan tó sì le ní a nílò pásípọ̀tì. Èdè nìyí tí mo ṣe máa ń fi ẹyẹkan tàbí méjì sínú àpò owó mi.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú oriyiyá, pẹ̀lú ọ̀yàyà, pẹ̀lú àpọ́nlé, pẹ̀lú iyì ni mo fi máa ń bá wọn sọ̀rọ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ṣuru láti lè mọ ohun tí wọ́n fẹ́ àti láti mọ ẹ̀dùn ọkàn wọn àti láti lè mọ bí mo ṣe lè tán ìṣòro kí ṣòro eléyìí tí wọ́n bá ní nítorí àwọn nǹkan wọn yi ṣe koko láti tọ́jú oníbàárà. Ba ti le je kí wọ́n máa bá ènìyàn raja lọ títí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yà àwòrán lọ́pọ̀lọpọ̀, kódà mo fẹ́ran àwòrán yíya gidi gan. Kì í ṣẹ̀ kan kì í ṣẹ̀ eméjì ni àwọn ọ̀rẹ́ àti ẹbí tí mo ti bá ya àwòrán rí ni wọ́n máa ń sọ wípé wọ́n nífẹ̀ẹ́ àwòrán tí mo bá yà. Kódà wọ́n tì fún mi ní ìmọ̀ràn wípé bóyá kí n lọ máa ṣiṣẹ́ àyàwòrán nítorí pé ó jẹ́ nǹkan tí mo dára nínú rẹ. Kódà mo sì ń gbe yẹ̀wò bóyá ohun tí màá ṣe náà ni yen, àmọ́ mi i tíì decide.

Ní kùtùkùtù òwúrọ̀ tí bá ji, ìyẹn nígbà tí ẹ̀rọ alágbèéká mi bá jẹ́ mi ní dédé ago márùn ún òwúrọ̀, mo máa ń wà lórí ìbùsùn mi tí màá dúró díẹ̀ fún bí ọgbọ̀n iṣẹ́jú. Lẹ́yìn èyí ni ma didé tí mo sì máa lọ wẹ̀ tí màá sì máa gbaradì láti lọ sí ẹnu iṣẹ́. Àkọ́kọ́ mo máa ń gba àdúrà kó tó di pé mo máa lọ sílé ìwẹ̀. Lẹ́yìn tí bá gba àdúrà tán máa lọ wẹ̀, màá sì dáná, màá sì jẹun kí n tó máa lọ ibi iṣẹ́.

Nígbà tí n bá pàdé àwọn ènìyàn lọ́nà, tó bá jẹ́ ẹni tí ó jù mí lọ dáadáa, bóyá ó bí mi lọ́mọ, mo ma ń teriba láti kí wọ́n pẹ̀lú ọ̀wọ́. Tó bá jẹ́ ẹni tó jẹ́ pé má ti ẹ̀ṣà wá wò, mi ò nílò láti teriba láti kí irú ẹni bẹ́ẹ̀. Tó bá sì jẹ́ ẹni tí mo jù lọ, mo kàn máa kí irú ẹni bẹ́ẹ̀ láì teriba bákan náà.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá láàlá, tí n bá tají ní ojú orun ni mo máa ń rántí àlá mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni. Àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan, níbóyá tí n bá làálàá tí mi ò tají, tó jẹ́ pé ó di òwúrọ̀ ni mo tó rántí pé mo láàlá. Mi kì í máa rántí àlá mi dáadáa. Mo kò lè rántí táa taa taa, àmọ́ kí n má rántí gbogbo è bo ṣe sẹlẹ̀.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni ohun mímu ti èso. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó ní ànfàní tó pọ̀ tí ó ń ṣe fún ara. Ìdí ni wípé àwọn dókítà wọ́n rọ̀ wá láti máa mú ohun mímu ti èso ni ọ̀pọ̀lọpọ̀. Ohun mímu tí mo tún fẹ́ràn jù ó hun ni ohun mímu tí ó máa ń fún mi lókun nígbà tí a bá ṣeré idára yá to n òhun ni mo máa ń mú eléyìí ni ẹẹ́kọ̀kan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, ìdí ni wípé orí fóònù, mi ò ní láti lọ síbi tí a ti fẹ́ ṣe ìpàdé àbí láti rinsẹ̀ àbí láti wọ mọ́tò. Mo lè wà nínú ìyẹ̀wù mi nínú ilé mi kí n sì wà lórí ìpàdé. Ó ma ń jẹ́ kí ìpàdé rọrùn àti wípé ó ma ń fún mi lákòókò láti gbaradì fún ìpàdé.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni òun ni iyán àti ọbẹ̀ ẹ̀fọ́. Mo fẹ́ràn iyán ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ó jẹ́ oúnjẹ ti àwọn Yorùbá tí a nífẹ̀ẹ́ sí, àti pàápàá jùlọ oúnjẹ tí èmi nífẹ̀ẹ́ sí gidi gan àti ọbẹ̀ ẹ̀fọ́ nítorí ẹ̀fọ́ àwọn dókítà ni ó máa ń ṣe ara lóore dáadáa. Idí niyí tí mo fi fẹ́ràn ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀.

Rárá o, mi ò kí máa ń tàn ìkíni ní orí fóònù mi nítorí mo rí gẹ́gẹ́ bíi wípé mi ò ka onítọ̀hún kan rárá àbí onítọ̀hún jámọ̀ kankan. Tí ó bá ti ẹ̀ jẹ́ wípé mo fẹ́ tàn ìkíni pẹ̀lú ènìyàn, mo máa fẹ́ràn kí ń se ní ojúkorojú nígbà tí ẹni náà bá wà ní iwájú mi kí n lè sọ́ kẹ́ẹni náà lè mọ̀ wípé mo pọ̀n oun lé láti tàn ìkíni ní ojú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Kódà kì í ṣe kan kì í ṣe méjì ni gíláàsì ọrùn tí mo ní. Ó wúlò lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí mo bá jáde lọ́sàn án tí ọrùn bá sì ń yọ lọ́pọ̀lọpọ̀, mo máa ń lò ó láti fi jẹ́ kí ọrùn má ba à wọ ojú mi. Nítorí tí ọrùn bá wọ ojú ẹni jù ó lè ṣe ojú ẹni ní jàmbá. Ìdí nìyí tí mo fi máa ń lo gíláàsì ọrùn.

Mo máa ń fọwọ́ ní bi ẹmàrùn ní ojoojúmọ́. Nígbà tí mo bá fẹ́ jẹun ní òwúrọ̀, mo máa ń fọ ọwọ́ mi. Tí n bá fẹ́ jẹun ní ọ̀sán bákan náà, mo máa ń fọ ọwọ́ mi. Tí bá fẹ́ jẹun ní àṣálẹ́, mo máa ń fọ ọwọ́ mi bákan náà. Àmọ́ nígbà mìíràn tí bá ṣe iṣẹ́ ti o dọ̀tí àbí mo fọwọ́ kún ǹkan tó dọ̀tí, mo máa ń fọ ọwọ́ mi bákan náà. Idi ní èyí tí mo fi sọ pé a máa to bi ẹmarùn ní ojúmọ́ kan tí mo máa ń fọ ọwọ́ mi.